Mo fẹ́ràn aṣọ tí ó jẹ́ òwú, aṣọ tí ó jẹ́ aṣọ tí ó bo ìgbàyà dáadá, aṣọ tíí ó jẹ́ pé tí èyàn bá wọ̀ kò ní jẹ́ kí òtútù mú èyàn, aṣọ tí ó yìí dáadá.

Mo fẹ́ràn àwọn ǹkan tí yóò mú mi rẹ́rìn, tí óò jẹ́ kí ọkàn mi balẹ̀. Mo fẹ́ràn apá, àlọ́ apanilẹ́rìn dáadáa bíi àlọ́ ti japà, Tìrókò, ọkọ Yáníbo, tí ó mú mi rẹ́rìn tí yóò jẹ́ kí ọkàn mi balẹ̀.

Bẹ́ẹ̀ ni, tí n bá fẹ́ ṣe ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tí ó jẹ pé ó jẹ́ olólùfẹ́ mi, màá lo ìdáàbòbò.

Mo fẹ́ràn rin òkè. Mo fẹ́ràn láti rin òkè. Bẹ́ẹ̀ ni, torí wípé ó jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí. Púpọ̀ púpọ̀ gidi gan, mo fẹ́ràn láti rin òkè.

Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà tóbi ìṣẹ́jú ogún, hm, torí pé mi kìí fẹ́ràn láti fi oúnjẹ falẹ̀.

Pẹ̀lú àwọn ẹbí mi, a máa ń sọ̀rọ̀ ni. Inú ilé náà ni mo ti máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi, a sì máa ń sọ̀rọ̀ ni. A máa ń sọ̀rọ̀ ni, a ó fi ọ̀rọ̀ wa ara wa lẹ́nu wò nípa ìlọsíwájú ara wa.

Mo fẹ́ràn rẹ̀ o dáadáa. Ó wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Kò sí ẹyan tí kò ní fẹ́ràn ìran iru ǹkan báyìí lóore kóòrè náà torí pé ará ò kì í ṣòkuta. Ta bá ti fẹ́ gbafẹ́, a á lọ sí etikún láti lọ gbafẹ́.

Láàárín àwọn ẹlẹgbẹ́, jẹ́ẹ́jẹ́ náà ni mo sì máa ń ṣe irú nǹkan, bá jẹ́ẹ́jẹ́ tí ò ní mú àríjì, àríjì yan wá, àríyànjiyàn tí ò ní mú kágórà wa lẹ́nu bẹ́ẹ̀ni jẹ́ẹ́jẹ́ ni mo se máa ń ṣe.

Ọlọ́run máa fi nǹkan burúkú ṣé wa. À, kò sì gbà tí èmi ń sun timi ò rò run sun ó, bó jẹ̀ àárọ̀ ọwọ àárọ̀ ni, bó jọ́ ọwọ ọ̀sán ni, bó jọ́ ọwọ aṣálẹ́ ni. T'oba tí jẹ́ pé mo fẹ́ sun ni, màá rí òrun sun, tó sì jẹ́ pé mi jẹ gbése sìbí kánkan.

Bẹ́ẹ̀ni tẹ̀rín tọ̀yayà ní mo fí máa ń bá ọwọ́ àwọn ènìyàn tí ó bá fẹ́ bá mi lọ́wọ́ tí a bá rí àrá wá pàápàá jù lọ àwọn ènìyàn tí a ti rí àrá wá ní ọjọ́ tí ó ti pé tó jẹ́ wípé á tún padà tún wà rí àrá wá má gbá tẹ̀rín tọ̀yayà.

Lágbára Olọrun, lágbára eléèdúà, gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí. Ni àlàáfíà ni ọ, ní gbogbo ìgbà. kÓ ti ẹ̀ tì sí ìgbà kan rí tó jẹ́ pé a lè sọ wi pé kò si àlàáfíà n bẹ́ẹ̀. Ni àlàáfíà gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni.

Kò sí irú ìpèsè bẹ́yẹn o. Níbi tí mo ti ẹ ti ń ṣiṣẹ́ ṣe irú ǹkan beyen wà ṣà, kò sí o. Rárárárárárá kò sí, kò sí irú nǹkan beyen kò sí ẹ̀rọ tí wọ́n á fi ṣe. Hmm, ká lẹ̀rọ ẹ wà n ṣin ehen, ṣùgbọ́n kò sí irú ẹ̀rọ yẹn bẹ́ẹ̀.

Mo máa ń tọ́jú èékánná mi pé kí n ge ní ọ̀rẹ̀kọ̀ọ̀rẹ̀ ìgbà to ba ye kí n ge náà ni màá gẹ. Màá ro ra gé etí ẹ̀, mi sì ní jẹ́ kó gùn jù. Bí mo ṣe ń ṣe ìtọ́jú èékánná mi niyen má de clean ẹ máa fọ̀nú.

Ẹ̀, àwọn àṣà ta máa ń ṣe ní àwọn eleyi tó jọmọ́ ti ìbílẹ̀, hmmm bí i ọdún, ọdún àwọn ọdún tí wọ́n máa ń ṣe, àwa náà máa ń darapọ̀ mọ́ gbogbo ilú láti ṣe.

Ẹ̀hẹ̀n tíba ní agbára láti ṣẹ̀ bẹ, màá ṣẹ̀. Ṣùgbọ́n, hun hun kì í ṣẹ̀ nkàn tí mò ń má ṣẹ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí màá lágbára láti ṣẹ̀, à ṣẹ̀ boya bí òpin ọdún.

Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni ọjọ́ tí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ẹ̀ Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe irú nǹkan be yen Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀.

Irọ́, òún, mi jẹ́ run eeyan bẹ́ẹ̀ yen, mo fẹ́ràn ẹran o. Mo fẹ́ràn ẹran. Ṣé ewé ni kí wọ́n fẹ́ràn ni? Ẹran ni mo fẹ́ràn. Mi ò fẹ́ràn kí n jẹ́ ǹkan míì yàtọ̀ sí ẹran. Ẹran ni mo fẹ́ràn láti máa jẹ, ẹran.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Àkókò ta tíeh wà yìí, àkókò ọyẹ́ ni tí òtútù sì máa ń mú púpọ̀ ló òwúrọ̀ àti lóru. Ènìyàn gbọdọ̀ ní aṣọ òtútù ní àsìkò yìí. Àjẹ́bẹ́ òtútù yóò fẹ́ ṣe olúwa rẹ léṣe. Aṣọ òtútù mi yìí ni mo máa ń wọ̀ lójoojúmọ́ nínú ọyẹ́ yìí, òun ni kì í sì jẹ́ kí òtútù mú mi jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Mo máa ń ṣe èyí láti lè ní àjọṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú àwọn oníbàárà mi kí a lè mú ara wa sí, ka sì máa bá ara wa ṣọ̀rẹ́ níbi tí a ti ń jẹun. Torí wípé oúnjẹ, kò sí ìṣòro kan tí oúnjẹ kò lè borí. Gbogbo ènìyàn lọ́ sì fẹ́ràn oúnjẹ jíjẹ.

Rárá o, mi i ṣe yoga o, torí wípé yoga kì í ṣe ǹkan tó common ní ilẹ̀ tí mo wà, tí mo ti wà yìí, nílẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n mo máa ń ṣe exercise bíi kí n máa lọ gym kí n máa gbé oríṣìíríṣìí irin tàbí kí n máa jog kiri àdúgbò. Mo máa ń ṣe cardio exercises àti aerobics ṣùgbọ́n mi ò ṣe yoga o.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn je torí mo jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n fẹ́ràn, tí wọ́n sì máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀, ẹni tí wọ́n respect púpọ̀ púpọ̀, tó jẹ́ wípé tí n bá sọ ǹkan fún wọn báyìí wọ́n máa ń gbà á gbọ́, wọ́n sì máa ń ṣe é. Èyí ló ń fún mi ní àǹfààní láti lè máa darí àwọn ènìyàn je torí pé wọ́n máa ń gbọ́ ohunkóhun tí n bá sọ.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Kaadi iṣẹ yii ló tọka ipò tí mo wa ni ilẹ iṣẹ ti mo ti n ṣiṣe, orukọ ile iṣẹ naa, ipò mi ni ile iṣẹ náà. Òun ló ṣì fi mí hàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé iṣẹ́ tí mo wà. Kódà, káàdì yìí ni mo máa ń fún gbogbo ènìyàn tó bá fẹ́ mọ̀ nípa mi àbi tó ba fẹ́ wá bá mi ṣòwò ní ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò ní ilé bàbá mi. Àgbàlá òjò ńlá wà bẹ́ẹ̀ tí òjò máa ń rọ̀ sí tí gbogbo àwọn ọmọdé inú ilé sì máa ń jáde láti lọ máa ṣeré nínú àgbàlá yii to jọ bà tí ń rọ̀ tí wọ́n a máa wẹ̀ nínú òjò tí wọ́n a sì máa ṣe oríṣiríṣi erépá tí ọmọdé máa ń ṣe nínú òjò tí inú gbogbo wọn a sì máa dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti ṣe àyẹ̀wò wọn, láti bèèrè wọ́n, láti jẹ́ kí wọ́n mọ̀ wípé kì í ṣe nítorí wípé wọ́n bá mi rajà nìkan ni mo ṣe fẹ́ràn wọ́n ṣùgbọ́n mo ní wọ́n gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo sì máa ń pè wọ́n lóòrèkóòrè láti bèèrè àlàáfíà wọn kì í sì kí wọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí ni mo fi máa ń gbọ́ orin nígbà tí mo bá wà lóde, tí n si fi ní máa pariwo sí gbogbo ènìyàn létí, tí n bá wà nínú ọkọ̀ ni o, àbí mo wà níbí iṣẹ́ ni o, àbí mo wà ní gboro láàárín àwọn èèyàn ni o, ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí ni mo máa ń lò láti máa gbọ́ audio orí fóònù.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ pẹ̀lú ẹ̀gúsí ní mo fẹ́ràn láti máa jẹ jù. Mọ fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí torí wípé ó jẹ́ ẹ̀fọ́ tó dùn tó sì ní oríṣiríṣi ǹkan tó lè ṣe ara lóore. Kódà àwọn dókítà máa ń sọ fún yàn láti máa jẹ ẹ̀fọ́ yìí dáadáa torí wípé ó wà lára àwọn ẹ̀fọ́ tó ṣe ara lóore jù tó sì ní oríṣiríṣi vitamin lára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí wípé àwọn ìpàdé yìí máa ń rọrùn láti ṣe. Kìí ṣe ìpàdé tééyàn á nílò láti kúrò ní ilé láti máa ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò lọ síbi ìpàdé, tólúwa rẹ̀ óó tún máa ná owó ọkọ̀. Rárá o, ìpàdé eléyìí èèyàn le ṣeé níbikíbi, o lè ṣeé nínú yàrá rẹ, o lè ṣeé nínú pálọ̀ rẹ, kódà o lè ṣeé ní ilé ìgbọ̀nsẹ̀, ibi tó bá ti wù ọ́ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi, kó dà mí fi n falẹ̀ rárá. Ti oriṣii imi ba tún ti jáde bayi, kíá ni mo ti ṣe imudojuwọn rẹ. Ìgbà tí version mi bá ti jáde báyìí, mi ti ẹ̀ jẹ́ kó pẹ́ rárá. Ẹ̀sẹ̀kẹsẹ̀ báyìí máa ti lọ ṣe ìmúdójúwọ̀n software mi torí wípé mi fẹ́ kí software mi kó wà updated tàbí kí version rẹ̀ pẹ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jiyán o. Kódà, iyán ni oúnjẹ tí mo fẹ́ràn jù torí wípé ọmọ Ìjẹ̀ṣà ni mí. Gbogbo Ìjẹ̀ṣà ló sì fẹ́ràn iyán torí oúnjẹ Ìjẹ̀ṣà ni iyán. Iyán ni oúnjẹ tí ó popular jù nílẹ̀ Ìjẹ̀ṣà. Gbogbo ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà ló sì máa ń jẹ iyán. Kódà mo lè jẹ iyán lẹ́ẹ̀mẹta lójú mọ́ bó ṣe wà yẹn. Òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Bí ọdún méjì sẹ́yìn nígbà tí mo lọ sí ìlú Akwa Ibom láti lọ ṣe ayẹyẹ kan ni mo gun ọkọ̀ ojú omi torí ó ní àdúgbò kan bẹ̀ tí a gbà kọjá tó jẹ́ wípé ọkọ̀ mọ́tò kò le rìn níbẹ̀ àfi ọkọ̀ ojú omi nìkan ló lè rìn ní àdúgbò yìí.

Ìgbà kúù, ìgbà tí màá ri wípé irun náà ti kún, tàbí tí orí bá ti ń yún mi, tàbí tí orí bá ti ń fọ́ mi lóòrèkóòrè, tàbí tí irun náà tí kò fáì ìmọ̀lójú mi tó ti rí jákújàkù, ìgbà náà ni mo tó máa ń gẹ̀ẹ́. Tí ò bá tíì rí báyìí, mo máa ń fi ílẹ̀ kó máa ṣeré tirẹ̀ ni. Torí mi ì fẹ́ kí irun mi máa kéré, mo má n fẹ́ kó pọ̀. Ṣùgbọ́n to ba ti wa poju to ti n ni mi lára, máa ge.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó mọ̀ bí a ṣe ń ṣètò nǹkan, tó máa ń fẹ́ kí gbogbo nǹkan máa lọ ní roworosẹ̀, tó mọ̀ bó ṣe ń arrange nǹkan, bá ṣe ń input nǹkan into order, tó jẹ́ wípé a máa ń tò nǹkan bó ṣe yẹ kó rí, tí màá sì máa jẹ́ kí gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, tí màá máa jẹ́ kó máa lọ déédé. Mo ní talent yìí, àwọn ènìyàn sì máa ń kí mi fún talent yìí.

Èrò mi fún iṣẹ ọjọ́ iwájú ni láti mú iṣẹ mi kó tàn káàkiri gbogbo orílẹ̀ èdè Nàìjíríà. Mo fẹ́ kí iṣẹ mi kó gbòòrò kúrò ní ìlú Òṣogbo nìkan tó wà kí ó gbòòrò sí gbogbo ìlú tó wà ní orílẹ̀ èdè Nàìjíríà, láti ìlú Òṣogbo lọ ìlú Ìbàdàn, ìlú Èkó, ìlú Pòrt Harcourt, ìlú Àbújá, ìlú Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pin oúnjẹ mi torí wípé mo jẹ́ ẹnìkan tí ó láwọ́ tí kò láhun, tí ó sì máa ń fẹ́ kí gbogbo àwọn ènìyàn tó wà láyíká mi kan máa jẹ nínú ọlá mi àti nínú nǹkan tí mo bá ní. Mi ò láhun rárá o, gbogbo nǹkan tí bá sì ń jẹ ni mo máa ń pín pẹ̀lú àwọn tá bá jọ wà àbí àwọn tó wà ní àyíká mi. Mí ì ṣe ẹnìkan tí ó máa ń ṣe àdájẹ́

Ìgbóná jẹ́jẹ́ tí kìi pariwo, tí kìn sì tutù jù, tín sì gbóná jù tó jẹ́ wípé àárín méjì ló máa ń wà tí a jẹ́ kí iyàrá mi kí ó mọ níwọ̀nba, kó tutù mọ níwọ̀nba kó sì gbóná mọ níwọ̀nba tó jẹ́ wípé kò ní ní lára rárá ni mo fẹ́. Mi ò fẹ́ ìgbóná jẹ́jẹ́ tí yóò máa pariwo.

Ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́. Mo kúrò láti ìlú Òṣogbo tí iṣẹ́ mi wà. Mo lọ sí ìlú Ìbàdàn láti lọ polongo iṣẹ́ mi, láti lọ fi iṣẹ́ wa mọ́ àwọn ará Ìbàdàn, kán sì jẹ́ ki wọ́n mọ àwọn ohun tí à ń ṣe, àwọn ohun tí à ń tà, kí wọ́n lè mọ bá wa dòwò pọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Tóbá jẹ́ iwájú àwọn ènìyàn tí mi ò mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì ń pọ jàǹtì rẹrẹ, mo lè ní ìrora díẹ̀, ṣùgbọ́n kì í pẹ́ tí mo fi máa ń pera mi padà sọ́nà tí màá sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà àti ọpọlọ pípé tí mo ní. Tóbá ti di pé mo ti ń sọ̀rọ̀ ji pẹ díẹ̀ báyìí, ìgboyà mi yóò máa pọ̀ si.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè. Tí bá ti fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn yìí, màá mú bíbélì mi, màá kà á, màá sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi. Òun ni ó máa ń ràn mí lọ́wọ́ pẹ̀lú ìsọdọ̀tun ọkàn mi yìí, òun ló sì máa ń bá mi sọ ọkàn mi dọ̀tun, tí ó sì máa dúró ṣinṣin nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń ó di ọ̀rọ̀ rẹ̀ mú.

Ah! Kìí má parọ́, ó ti pẹ́ díẹ̀ ó, kódà a ti tó bí ọdún mẹ́wàá báyìí. Ìgbà tí mo kẹ́yìn lọ ni ìgbà tí a sì máa ń lọ sí abúlé Abàjẹ́ṣà ní gbogbo December láti lọ ṣe ọdún Kérésì. Ìgbà náà ni mo máa ń lọ sí ìṣẹ́gun ọdẹ dáadáa, kódà ìgbà tí mo ti lọ sí ìlú Abàjẹ́ṣà yìí fún Kérésì gbẹ̀yìn ní ọdún mẹ́wàá sẹ́yìn náà ni mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ gbẹ̀yìn wọn.

Ohun tí n bá rí ni mo máa ń jẹ ní ọ̀sán o. N kò ní oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, rárá o. Ṣùgbọ́n ohun tí n bá rí. Torí wípé mi ì sá bá jẹun ní ọ̀sán náà, iṣẹ́ ni mo máa ń wà ní ọ̀sán. Mi ì sì fẹ́ kí n máa jẹun yó níbi iṣẹ́, ó lè pa iṣẹ́ mi lára. Èyí ló fàá tí mi ì ṣe sá bá jẹun ní ọ̀sán.

Mo máa ń fi ọwọ́ bomú ní otí mo bá ti ń sín tàbí kí n fi aṣọ bomú tàbí handkerchief tàbí face towel tó bá wà lọ́wọ́ mi, màá fi bomú torí mi fẹ́ kí sísìn mi yìí kó ran ẹlòmíí torí sísìn wà lára àwọn ǹkan kéékèèké, àìlera tó máa ń tètè rán ẹlòmíí. So tí mo bá ti ń sín báyìí, mo máa ń fi ọwọ́ bomú àti ẹnu mi ni.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni tea gbígbóná. Mo fẹ́ràn tea gbígbóná púpọ̀púpọ̀. Bàbá mi ló ti fi èyí kọ́ mi torí wípé mo rántí nígbà tí mo wà kékeré, ojoojúmọ́ ni bàbá mi máa ń mu tíì. Bàbá mi ò fi tea ṣeré rárá o, òun ló sì fi àṣà máa mú tea yìí kọ́ mi tó sì jẹ́ kí èmi náà fẹ́ràn tea púpọ̀. Bí mo ṣe wà yìí, ojoojúmọ́ lèmi náà ń mu tea o.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣisepọ̀ mi ni wípé mo máa ń ṣiṣẹ́ dáadáa, mo máa ń ṣe iṣẹ́ àṣekára, mo máa ń tètè dé ibi iṣẹ́, èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́ nínú gbogbo wa, èmi náà ni mo sì máa ń kẹ́yìn kúrò. Kódà ọ̀gá mi ti kí mi láìmọye ìgbà fún ìwà yìí torí wípé ọ̀gá mi fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ó sì máa ń yìn mí. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀ mi o.

Bẹ́ẹ̀ni, láìmọye ìgbà mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí daadá. Kódà mo ti rìnrìn àjò lọ sí orílè-èdè mìíràn gan. Oríṣiríṣi ìlú tí mo ti lọ nínú orílè-èdè Nàìjíríà ni ìlú Ìbàdàn, ìlú Èkó, ìlú sàngo Ọ̀tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì ti lọ sí orílè-èdè bí i Ghana, Togo, Benin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà tí mo ṣe máa ń lọ sí oko láti lọ ra àwọn ohun èlò ja iṣẹ́ wa fúnra mi ni mo ti kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù torí pé àwọn ọkọ̀ yìí, àwọn oko yìí kò sí mọ́tò èrò fún wọn. Ọkọ̀ akẹ́rù yìí nìkan náà ni ó máa ń lọ sí àwọn oko yìí láti lọ kó àwọn ẹrù àti àwọn ohun mèremère wá sí ìgboro.

Omi ti mo máa n mu lójoojúmọ́ máa n to omi lítà mẹ́ta si márùn un. Mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tó sì nílò ọ̀pọ̀lọpọ̀ omi lójúmọ́. Ọ̀fún máa ń tètè gbẹ mí, mo sì máa ń mu ọmọ tó ọ̀fún bá ti gbẹ mí. Àti wípé àwọn dókítà náà ti sọ fún mi torí wípé mo sanra, mo gbọdọ̀ máa mu ọ̀pọ̀lọpọ̀ omi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan àti ju bẹ́ẹ̀ lọ rí, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni wípé fóònù mi bàjẹ́ ni o. Kì í ṣe ìfẹ́ inú mi ni láti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ju bẹ́ẹ̀ lọ. Fóònù mi bàjẹ́, n kò sì ní owó láti tun ṣe. Èyí ló fa tí mo fi dúró lílo rẹ̀ fún ọjọ́ mélòó kan.

Aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Mo máa ń já báàjì ní àsìkò yìí fúnra mi kí agogo ìjí mi gán tó dún, ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan tí ń bá tètè jí fúnra mi, agogo ìjí mi yìí yóò dún ní aago mẹ́fà àbọ̀, yóò sì jí mi kalẹ̀ fún ọjọ́ náà.

Mo máa ń torọ àforíjìn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ọkàn tó ti ronú piwada ni tòótọ́ tikosì see tan ti o si ṣetán láti máa ṣe ẹ̀ṣẹ̀ mọ́, láti máa ṣe òun to tó. Mo sì máa ń tẹrí ara mi ba, mo sì máa ń rẹra mi sílẹ̀ kí n lè rí ìdáríjì àbí àforíjìn yíi gbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń tan Ìkíni yìí láti máa bá mi dá àwọn messages, you know, láti máa bá mi reply àwọn messages lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ìgbà tó bá wù mí ni mo máa ń tan Ìkíni yìí. Ìgbà mí ò máa ń wù mí láti tan, ìgbà mìíràn sì rẹ mi ò ní tan Ìkíni lórí fóònù mi rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa, kódà ojúmọ́ kan ò lè kọjá kí n má kọ nǹkan sílẹ̀ pẹ̀lú ọwọ́ torí wípé mo ní jọ́urnàl tí mo máa ń kọ oríṣiríṣi nǹkan sí. Àti kékeré ni ìwà máa ń kọ ǹkan pẹ̀lú ọwọ́ yìí ti ń bọ̀ mí lára torí wípé gbogbo ìgbà tí mo wà kékeré, àwọn ìtàn tí bàbá mi bá ti sọ fún wa báyìí, mo máa ń kọ gbogbo rẹ̀ sílẹ̀ sínú ìwé.

Àkókò tí mo fẹ́ràn jù ní ọjọ́ ni òwúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́, òwúrọ̀ sì ni ìgbà tí ó yẹ kí ènìyàn múra ṣiṣẹ́, kí ènìyàn ṣe gbogbo nǹkan tí ènìyàn bá fẹ́ ṣe. Mo fẹ́ràn òwúrọ̀ púpọ̀ púpọ̀ torí wípé tí ọjọ́ náà bá máa dára, òwúrọ̀ la ti máa ń mọ̀. Òwúrọ̀ ni gbogbo nǹkan sì máa ń mọ́lẹ̀ tí gbogbo ènìyàn sì máa ń ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lásìkò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo jẹ́ ẹnìkan tí ó mọ bí a ṣe ń kọ nǹkan sílẹ̀, bóyá ní èdè Gẹ̀ẹ́sì ní àbí èdè Yorùbá, mo mọ̀ ọ́ kọ, mo mọ̀-ọ́n kà. Èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe wá máa ń bá mi láti ràn wọ́n lọ́wọ́ láti kọ lẹ́tà àti oríṣìíríṣìí nǹkan mìíràn tí wọ́n bá fẹ́ kọ. Bóyá CV ni ó, bóyá letter of attestation ni, gbogbo ẹ̀ ni mo máa ń kọ.

Mi ì jẹ́ kí fóònù mi gbóná púpọ̀ púpọ̀ o. Kódà tí máa ti rí pé ó ti ń gbóná bí i ẹ̀mẹ́jì, ẹ̀mẹ́ta lójúmọ́ báyìí, n ó dáwọ́ rẹ̀ dúró ní títẹ̀ ni. Torí wípé kò da kí fóònù máa gbóná púpọ̀ rárá rárá. Ó lè ba skínì fóònù jẹ́, ó sì lè ba bátìrì fóònù náà jẹ́. Torí náà, mi ì fẹ́ kí fóònù mi gbóná rárá rárá Mi sì ń jẹ́ kó gbóná kọjá ẹ̀mẹ́jì sí ẹ̀mẹ́ta lójúmọ́ lọ.

Ó ti pẹ́ gan-an kódà ó ti máa lé ní ọdún méjì tí mo ti kẹ́yìn lọ wo eyín torí wípé eyín mi mọ́ tónítóní, gbogbo rẹ̀ ló sì ń ṣiṣẹ́ dáradára. Kò si sì ìkankan nínú rẹ̀ tí òun dùn mí. Èyí ló fà á tí mi ò fi nílò láti lọ wo eyín torí wípé gbogbo eyín mi ló pé pérépéré tí n kò sì ní àìlera nínú ọ̀kan nínú gbogbo wọn. Mo sì máa ń fọ eyín mi ní gbogbo ìgbà.

Èso tí mo fẹ́ràn jẹ jù ni èso pọọpọọ. Mo fẹ́ràn èso pọọpọọ yìí, ìbẹ́pẹ là ń pè ní ilẹ̀ Yorùbá. Mo fẹ́ràn láti máa jẹ èso ìbẹ́pẹ. Èso ìbẹ́pẹ yìí ni mo fẹ́ràn láti máa jẹ jù torí wípé ó jẹ́ èso aládùn tó sì máa ń ṣara lóore. Kódà àwọn dókítà gbà mí níyànjú gan wípé kíi máa jẹ èso ìbẹ́pẹ yìí lóore kóòrè torí wípé ó dáa fún ara mi púpọ̀kúnkún.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni àwọn ohun tí mo nílò kan láti achieve, láti ṣe ní ìdí iṣẹ́ yìí àti ìdí tí mo fi ṣe iṣẹ́ yìí gan-an, àwọn ohun tí mò ń lé, àwọn atọ́ka sí ìmi, àwọn ohun tí mo fẹ́ ṣe ní inú iṣẹ́ yìí, àwọn ohun tí mo fẹ́ kópa tí mo fẹ́ fọwọ́ bà nídi iṣẹ́ yìí. Àwọn nǹkan wọ̀nyí ló máa ń fún mi ní ìtara.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí wípé ẹni tí ò bá ka àdéhùn dáadáa, wọ́n lè lu ní jìbìtì ó sì lè jẹ̀bi àdéhùn. Èyí ló fàá tí mo fi máa ń ka àdéhùn tí mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀ fínnífínní kí n lè mọ gbogbo ohun tí ó wà nínú àdéhùn náà kí n sì mọ ohun tí mo ń ti ọwọ́ bọ̀ iwe tí mo mọ irú àdéhùn tí mo ń ṣe kí n má ba jẹ̀bi àdéhùn.

Ah! Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn dára gan ni o. Kódà ẹni tí mo ṣe iṣẹ́ náà fún, inú rẹ dùn púpọ̀púpọ̀, o sì gbóríyìn gidi fún mi. O sì tún ṣèlérí wípé gbogbo ìgbà tó òun bá ti fẹ́ ṣe irú iṣẹ́ náà, ọ̀ mi ni òun ó máa pè, pé òun ó sì tún júwe mi, òun ó ròyìn mi fún gbogbo àwọn tí òun bá mọ̀ tí wọ́n bá fẹ́ ṣe irú iṣẹ́ yìí.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín àsìkò mi sí méjì. Ìdá ogún mẹ́ta fún iṣẹ́, ìdá ogún méjì tó kù fún ìgbésí ayé mi. Mo sì máa ń fi àwọn nǹkan tí yóò máa jẹ́ kí ń mọ̀ àsìkò fún méjèèjì sílẹ̀ tí àsìkò kan òṣìní máa wọ inú àsìkò ìkejì.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú sùúrù àti ọ̀yàyà, mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp, lórí social media, lórí Facebook, YouTube. Mo sì máa ń pe àwọn mìíràn lórí fóònù kí n kí wọn, kín ṣe àyẹ̀wò wọn kọ́n lè mọ̀ wípé mo rí àwọn gẹ́gẹ́ bí ènìyàn pé mo sì fẹ́ràn wọn púpọ̀ púpọ̀. Báyìí ni mo sì máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Mo mọ bí a ti ń ka àwòrán ilé torí wípé mo lọ dìdí kọ́ bí a tí ń ka àwòrán ilé ní ìgbà tí mo wà ní ìlú Ifẹ̀. Ni bí ọdún kan sẹ́yìn ni mo lọ dìdí kọ́ bí a tí ń ka àwòrán ilé yìí, àti ìgbà náà sì ni mo ti mọ bí a ti ń ka àwòrán ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀já ààbò nígbà tí n bá wà nínú ọkọ̀ torí pé ó jẹ́ dandan àti wípé èmi náà ni ọ̀já àbò bò yìí ń dáàbò bò torí kí tí mọ́tò bá fẹ́ ní ìjàmbá àbí tí ǹkan burúkú bá ṣẹlẹ̀, ọdáàbò yi ọ̀já àbò yìí ni yóò dáàbò bo ẹni tó bá wà nínú ọkọ̀. Èyí ló fàá tí mi ṣe n fi ọ̀já àbò yìí ṣeré. Rárá o, òun ni mo sì máa ń kọ́kọ́ dì tí mo bá ti wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ẹ̀rọ ìgbésókè púpọ̀ púpọ̀ torí wípé ó máa ń jẹ́ kí irin yà ohun tí èèyàn o ṣẹ̀ṣẹ̀ máa gun oríṣìíríṣìí àtẹ̀gùn, èèyàn ó ti fi, ẹ́, ẹ̀rọ ìgbésókè yìí gùn bẹ́ẹ̀, èèyàn ó sì ti tètè dé bẹ́ẹ̀ ṣáájú kí ẹ̀yàn máa gun oríṣìíríṣìí àtẹ̀gùn àti wípé ó máa ń ṣòro láti gun oríṣìíríṣìí àtẹ̀gùn torí wípé ó lè mú kó rẹ̀ eeyan ṣùgbọ́n ẹ̀rọ ìgbésókè yìí máa ń jẹ́ kí gbogbo rẹ rọ̀run.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà yìí ni àmì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnikẹ́ni tí ó bá sì ti ní nọ́mbà yìí kò sí àrídájú wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó. Orúkọ nọ́mbà yìí ni NIN. Gbogbo ẹni to ba si je ọmọ orílẹ̀ èdè niajiria ni o gbọdọ ni nọ́mbà NINyii.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu oògùn lójoojúmọ́ torí mo ní àìlera kékeré kan tí mò ń bá já, àìlera ìfúnpá gíga. Dókítà sì fún mi ní oríṣiríṣi oògùn láti máa lò lójoojúmọ́ nígbà tí mo lọ sí hosipiti láti lọ ṣe àyẹ̀wò àìlera yìí. Ẹ̀yí ló fà á tí mo fi máa ń mu oògùn lójoojúmọ́ torí ó ní àwọn oògùn tí mò ń lò láti kojú àìlera yìí.

Nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn, nígbà tí Davido tó wá sí ìlú Òṣogbo ni mo kẹ́yìn lọ sí ibi orin, ṣùgbọ́n mo gbádùn ibi orin náà lọ́jọ́ náà, mo sì ti pinnu láti lọ sí ibi orin mìíràn ní oṣù tó ń bọ̀ torí wípé ibi orin yìí máa ń jẹ́ ibi tó máa ń dùn tó sì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀

Òwúrò ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi torí wípé ọjọ́ yìí ni mo máa ń ráyè. Mo máa ń lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ Monday títí dé ọjọ́ Friday tí mi ò sì ní ráyè láti ṣe ìmọ́tótó kankan. Ṣùgbọ́n tó bá ti di òwúrò Sátidé báyìí, òun ni mo máa ń ṣe ìmọ́tótó gbogbo ilé mi tí máa sì fọ gbogbo ohun tó bá dọ̀tí bóyá aṣọ ni o àbí abọ́ ni àbí ilẹ̀

Rárá o, o kò lu etí mi o. Ọmọ ọkùnrin ni mí, èèwọ̀ sì ni kí ọmọ ọkùnrin lu etí ní ilẹ̀ Yorùbá. Èèwọ̀ ńlá pátápátá gbàá ni. Èyí ló fàá tí mi ò sì lè fi lu etí mi láíláí. Tí n bá fẹ́ lo yẹti, màá lo yẹti ti ọkùnrin tí kò nílò kí èèyàn lu etí, tó jẹ́ wípé ẹ̀yin o kàn lẹ́mọ́ etí ni. Mi ò lè lu etí láíláí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò ìlera. Kódà oúnjẹ tí mo ń jẹ lọ́wọ gan ni. Irúfẹ́ oúnjẹ tó lérò fún ìlera yìí ni mo ń jẹ lọ́wọ́ báyìí torí wípé òhun ni dókítà ní kí n máa jẹ kí ń lè fi máa kojú àìlera ìfúnpá gíga tí mo ní yìí. Oúnjẹ tó lérò fún ìlera ló lè kojú rẹ̀

Kò sí àwọ̀ tí emi ò fẹ́ràn o, bóyá àwọ̀ dúdú ni àbí funfun ni àbí brown ni. Oríṣiríṣi àwọ̀ tó bá wù kó wà, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn torí wípé mo rí gbogbo wa bí ọ̀kan. Gbogbo àwọ̀ pátápátá mo rí wọn bí ọ̀kan, mo sì mọ̀ wípé kò sí àwọ̀ kan tó ju ọ̀kan lọ. Dọ́gba dọ́gba ni gbogbo àwọ̀

Kọ̀m̀pútà HP ni mo ní o. Kọ̀m̀pútà HP 840 G3 ni kọ̀m̀pútà mi. Mo fẹ́ràn kọ̀m̀pútà yìí torí pé ó dáa púpọ̀ púpọ̀, ó sì ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe láì ní ìdíwọ́ kankan. Kó dà, ó tẹ́ mi lọ́rùn gan-an, inú mi sì dùn pé mo ra kọ̀m̀pútà yí.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí ń bá jẹun. Mi i sọ̀rọ̀ sí ẹnikẹ́ni tí ń bá jẹun, mi i sì sáré jẹun tàbí kí ń máa jẹun pàṣàpàṣà. Rárá o, mo máa ń farabalẹ̀, mi ò sì sáré rárá, mi ò sì bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí oúnjẹ. Mo máa ń farabalẹ̀ jẹ oúnjẹ mi ní ìdákẹ́ jẹ́ pẹ̀lú sùúrù, tí n sì ń rọra jẹ títí tí yóò fi tán.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán. Mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Mo fẹ́ràn iyán púpọ̀ púpọ̀. Ọmọ ìjẹ̀sà ni mí. Gbogbo ọmọ ìjẹ̀sà pátápátá ló sì fẹ́ràn jíyán. Kódà àti igbà tí mo ti wà kékeré ni a ti máa ń jẹ iyán ní gbogbo ọ̀sẹ̀. Kò sọ́ṣẹ́ náà tí a à jẹ iyán nígbà tí mo wà kékeré. Nígbà tí mo sì dàgbà yìí náà, ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń jẹ iyán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Gbogbo ààyè tí n bá sì ti rí, tí mo dá wà ni mo fi máa ń kọrin. Bóyá mo wà nínú bathroom tí mò ń wẹ̀ ni o, àbí mo wà ní kitchen tí mò ń dáná, mo máa ń kọrin ni o. Even gan, tí n bá wà nínú yàrá mi tí mò ń ṣiṣẹ́ látìlẹ̀, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orin ni o. Mo fẹ́ràn orin hip hop gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ka ìwé gidi. Oríṣiríṣi ìwé ni mo máa ń ka, bóyá ìwé ilé ẹ̀kọ́ ni o àbí ìwé eré ìdárayá ni o. Ohun kóhun tí n ba ṣaà ti rí tó jẹ́ ìwé tó ṣe é kà, gbogbo rẹ̀ ni mo máa ń kà. Kò sí ìgbàkúgbà tí mi i ka ìwé rárá.